Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń ya àwòrán. Mo mọ bí a ti ń ya àwòrán. Mo ní camera ní ilé tí mo máa fi ń ya oríṣìíríṣìí àwòrán. Àti kékeré dé ní bàbá mi tí kọ́ mi tó ṣe ń ya àwòrán torí pé wọn jẹ́ ẹni tó máa ń ya àwòrán. Aláwòrán ni wọ́n. Too, atí kékeré ni won ti kọ́ mi tó ṣe ń ya àwòrán. Fún idi eyi, mo mọ bí a ti ń ya àwòrán dáadáa. Oríṣìíríṣìí àwòrán.

Ti mo ṣe máà ń kojú àsìkò ìparí iṣẹ́ ni wípẹ́ tí àsìkò ìparí iṣẹ́ bá ti dé, mo máa rí pé mo kọ́kọ́ lọ jẹun náà kí n tó bẹ̀rẹ̀ sí máa rìnrìn àjò padà lọ sí ilé, ilé mi. Mo máa ń lọ sí ilé oúnjẹ, mo máa ń lọ jẹun náà. Ti mo bá ti jẹun tan, mo máa ń sinmi díẹ̀ bẹ́ẹ̀ kí n tó wá bẹ̀rẹ̀ ìrìn àjò láti máa lọlé. Ti mo ṣe máà ń kojú àsìkò ìparí iṣẹ́ nìyẹn pẹ̀lú gbogbo nù, gbogbo tìràkìtà táwọn èèyàn máa ń pọ̀ tó máa fín, tó máa fẹ́ tètè délé, mo máa kọ́kọ́ lọ jẹun náà sinmi kí n tó wá lọlé. Ni àsìkò tí mo bá ti ń lọlé, àwọn kirakìtà yẹn ti máa dínkù. Ti mo ṣe máà ń kojú àsìkò ìparí iṣẹ́ nìyẹn.

Ìgbà tí ọjà tuntun ma jáde ní ibi iṣẹ́ mi, òun ni oṣù tó ń bọ̀. Oṣù tó ń bọ̀ ni ọjà tuntun máa jáde. Ọjà tí mo dè ní tẹ́lẹ̀ mi tí ta tán àmọ́ mo mọ̀ pé kí oṣù tó ń bọ̀ tó dé, màá ta tán, máa dẹ̀ lè ra ọjà tuntun tó máa jáde ní oṣù tó ń bọ̀. Mo wọ̀ ọjà tí mò ń tà níì ọjàà, ọjà electronics, ọjà tó máa ń lo iná láti òkè òkun, òun ni mò ń ta. Oṣù tó ń bọ̀ dẹ̀ ní ọjà tuntun máa jáde.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn lọ sí ilé ìṣẹ̀mbáyé. Mo fẹ́ràn láti máa lọ sí ilé ìṣẹ̀mbáyé mi. Èhè, ilé ìṣẹ̀mbáyé mo fẹ́ràn láti máa lọ bẹ́ẹ̀ torí pé ó má a mú mi rán tí ibi tí mo ti wá. Ó ma mú inù mí dùn, ó dẹ̀ ma n jẹ́ kí n, ó ma jẹ́ kí n ní ayọ̀ nípa báwọn, kí n tí máa bá àwọn ènìyàn sọ̀rọ̀. Tí bá dé bá àwọn ènìyàn bẹ̀ ṣe, ó ma jẹ́ kí n rí ara mi lára wọn, torí pé ó ma jẹ́ kí n rí tó ṣe ń gbé. Mo dẹ̀ máa ní lọ́kàn pé ìbí báì kankan ni mo ti wá, ìbí báì ni mo ti ṣẹ̀ wá. Ó ma ń fún mi ní oríṣiríṣi ayọ̀ àti ìdùnnú. Mo dẹ̀ ma ní ìfẹ́ kí n máa bá wọn ṣe. Torí ẹ̀ ni mo ṣe fẹ́ràn láti máa lọ sí ilé ìṣẹ̀mbáyé mi.

Ìwà ìsọ̀rọ̀ mi ò dà gan ó jẹ́ eyi tí, èyí tí àwọn Yorùbá máa ń pè ní ìwà ìsọ̀rọ̀ mọ̀lúàbí. Mo ní ìwà ìsọ̀rọ̀ mọ̀lúàbí, ìwà ìsọ̀rọ̀ mi ò dára, ó, ó jẹ́ mo máa ń sọ̀rọ̀ pẹ̀lú ohùn ìrẹ̀lẹ̀. Mo ní ìrẹ̀lẹ̀ gan, mo dẹ̀ máa ń sọ̀rọ̀ pẹ̀lú, ẹnu ò, mo máa ní, mo máa ní respect fún àwọn ènìyàn. Kò sí ẹni tí mi, tí kò jọ mí lójú, gbogbo ènìyàn ló máa ń jọ mí lójú. Mo dẹ̀ máa ń ní ìrẹ̀lẹ̀ fún àwọn ènìyàn, àgàgà, àwọn àgbàlagbà tí mo ṣe máa ń sọ̀rọ̀. Ìwà ìsọ̀rọ̀ mi ò dà gan, ó jẹ́ eyi tí kò ní ìgbéraga nínú.

Mo ga tó, mo ga tó, mo ga tó fíìtì mẹ́fa, gíga tí mo ga tó niyen, mo ga tó fíìtì mẹ́fa. Fíìtì márùn ún àti inú inches tó pọ̀ yẹn fíìtì mẹ́fa, kaṣá sọ̀ pe fíìtì mẹ́fa. Gíga tí mo ga tó niyẹn. Ehn, àti kékeré mi ga ní kékeré àmọ́ ohun tí mo ṣe ń dàgbà lọ mo bẹ̀rẹ̀ sí máa ga. So ní báyìí mo ga tó fíìtì mẹ́fa.

Ti mo ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ mi àti ìgbésí ayé mi, òun ni pé mo máa rí pé mi ò ṣiṣẹ́ jù. Nítorí pé tí ènìyàn bá ṣiṣẹ́ jù, ó máa gbagbẹ́ ara ẹ, kò tẹ́ni tọ́jú ara ẹ, kò ní rí ààyè fún ara ẹ. Mi ò dẹ́ni ní ààyè láti ronú ìgbésí ayé mi, láti rí sí ìgbésí ayé mi, láti tọ́jú ara mi. Torí ẹ ni tí mo bá ń ṣiṣẹ́, tó bá ti ń rẹ́ mi, mo máa ní àsìkò tí mi kì í ṣiṣẹ́. Èmi àti ilé iṣẹ́ mi ní a jọ sọ̀rọ̀, a ní ìdòhunpò, a ní agreement. Ó ní àwọn ọgbà tí mo kì í ṣiṣẹ́, ó dẹ̀ láwọn ọgbà tí mo máa ń ṣiṣẹ́. So àwọn igbà tí mo kì í ṣiṣẹ́, mo máa ń lò láti kojú ìgbésí ayé mi, láti, láti ṣiṣẹ́ fúnra mi. Ti mo ṣe máa ń, tí mo ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé mi ni.

Ìgbà tí mo kẹ́yìn lọ wo eyín, ẹ kí n má parọ́. Mi ò wo eyín mi rí. Mi ò wo eyín mi rí rárá torí pé mi n í ìṣòro eyín rí. Eyín mi ò dùn mi rí, kò rọ mi rí, kò dẹ̀, kò dẹ̀, kò ṣe ǹkankan fún mi rí tí ó da. Eyín mi ni àti kékeré, eyín mi dà gan. Eyín mi dára, ó dẹ̀, ó mú, ó dẹ̀ funfun. Kò sí, mi n í ìrora kankan níbi kankan. Mi dẹ̀ n í ìdí láti rí, láti lọ wo eyín mi ní àsìkò kankan ní ìgbàkígbà. Fún dí èyí, mi ti lọ wo eyín rí.

Tí mo ṣe máa ń dáàbò bo ayé ikoko mi lórí íńtánẹ́ẹ̀tì ni wípé mo máa rí pé mi o wọ̀ àwọ̀n, ǹkan ikọ̀ko mi tí mi fẹ́ kí àwọn èèyàn mọ̀. Mo máa rí pé mi kì í fi sí ibi tí, ìnù ibi tí mi gbẹ́kẹ̀lé ní orí íńtánẹ́ẹ̀tì. Torí pé orí íńtánẹ́ẹ̀tì ó jẹ́ ibi tó léwu gan an. Orísìírísìí àwọn ènìyàn dè ló wà ń bẹ àti àwọn olè náà tó fẹ́ jí àwọn, tó fẹ́ jí ǹkan ikọ̀ko àwọn ènìyàn. Fún díẹ̀ yìí mi kì í fi, mi kì í fi ǹkan ẹ̀kọ̀kan mi sí ibi tí mi gbẹ́kẹ̀lé. Àwọn ibi tí mo gbẹ́kẹ̀lé tó jẹ́ ǹkan tí, ibi tí gbogbo ayé mọ̀ tí wọ́n gbẹ́kẹ̀lé tó máa ń dáàbò bo ǹkan ikọ̀ko àwọn ènìyàn bí àwọn ilé iṣẹ́ bí Google Cloud. Àwọn yẹn ni àwọn ènìyàn máa ń fi ǹkan ìkọ̀kò wọn sí. Àwọn yẹn ni mo máa ń lò láti dáàbò bo ǹkan ikọ̀kò mi tí n bá ti wà lórí íńtánẹ́ẹ̀tì.

Yàrá, yàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi, òun náà ni yàrá ìyá mi. Yàrá ìyá mi ni mo fẹ́ràn jù nínú ilé mi. Ìdí tí mo de ṣe fẹ́ràn rẹ̀ jù ni pé àwọn, ìyá mi jẹ́ eeyàn to jẹ pẹ́, àwọn ni mo fẹ́ràn jù ní ilé ayé yìí. Yàrá wọn dẹ̀ jẹ́ nǹkan tí ó máa ń dáàbò bò. Yàrá wọn ni ó máà ń, ló, ló máa ń gba ara wọn. Yàrá wọn ni wọ́n máa ń sùn sí. Fún idí ẹ̀yì, ọorùn wọn àti, àti àrá wọn ó wà nínú yàrá yẹn ní gbogbo ìgbà tí wọ́n ò bá sí ń bẹ̀ gan. Fún idí ẹ̀yí mo nífẹ̀ẹ́ yàrá wọn gan. Yàrá wọn dẹ̀ tó bí iná. Ẹn, tí n bá dẹ̀ wà n nú yàrá wọn, mo máa ń jókòó lórí ibùsùn wọn, mo máa ń sùn síbẹ̀, mo máa ń gbóòórùn àwọn aṣọ ibùsùn wọn. Ǹǹkan tí mo máa ń ṣe tí màá ti wà nínú yàrá wọn náà ni. Fún idí ẹ̀yí, yàrá ìyá mi ni mo fẹ́ràn jù nínú ilé.

Bẹ́ẹ̀ni mo ti fún àwọn ènìyàn ní ẹ̀jẹ̀ mi rí, mo ti fún osibíìtì ní ẹ̀jẹ̀ mi rí, mo ti donate ẹ̀jẹ̀ mi rí, mo ti fún ní ẹ̀jẹ̀ mi rí torí pé ẹ̀jẹ̀ mi jẹ́ ẹ̀jẹ̀ group O, tí wọ́n ma ń pè ní universal donor. Mo lè fún gbogbo ènìyàn ní ẹ̀jẹ̀ mi torí pé ẹ̀jẹ̀ mi bá ènìyàn, ẹ̀jẹ̀ ènìyàn púpọ̀ lọ àmọ́ mi n lè gba ẹ̀jẹ̀ ni a todo gbogbo ènìyàn àmọ́ mo lè fún ọ̀pọ̀ ènìyàn ní ẹ̀jẹ̀ mi. Fún idi eyì, mo ma ń fún ẹ̀jẹ̀ mi, mo ma ń fún, fún àwọn ènìyàn ní ọ̀pọ̀ ìgbà. Ìjọ̀ tí mo dẹ̀ fún ẹ̀jẹ̀ mi jáde rí òun ni oṣù mẹ́ta sẹ́yìn.

Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orílẹ̀. Mo ní nọ́mbà orílẹ̀ gẹ́gẹ́ bí ọmọlúwàbí, àtilẹ̀ àti bẹ̀rẹ̀ pẹpẹ tí mo tí ń lo fóònù, tí mo tí ń lo ẹ̀rọ ayárabíàṣá, òun ni mo tí ní nọ́mbà orílẹ̀. Torí pé láìsí nọ́mbà orílẹ̀ mi i ní le pe àwọn ènìyàn ní ìlú mi ní ilẹ̀ mi. Mi i dẹ̀ ní lè, mi i dẹ̀ ní lè lo íńtánẹ́ẹ̀tì torí pé nọ́mbà orílẹ̀ yìí, orí ẹ náà màá ti ra data tí màá fi wọ́ íńtánẹ́ẹ̀tì. Torí idí èyí mo ní nọ́mbà orílẹ̀, táwọn ènìyàn náà le pe mí sí.

Ìgbóná jẹjẹ tí mo fẹ́ràn nínú yàrá mi, òun ni èyí tí àwọn olóyìnbo, èyí tí àwọn elédè gẹ̀ẹ́sì ń pè ní underfloor heating. Ẹn, òun ni ìgbóná jẹrú ìgbóná jẹjẹ tí mo fẹ́ràn nínú yàrá mi níyẹ́. Òun náà dè ló wà nínú yàrá mi. Ó máa n ṣiṣẹ́ nípa, nípa àwọ̀ wáyà tí ó ní iná inú tó máa ń gbà, tó máa ń fi sí ìsàlẹ̀ ilẹ̀ ní yàrá mi tí iná máa ń wà láàrin wọn. Ó máa ń jẹ́ gbogbo ilẹ̀ kó gboná, ó dè máa ń fún gbogbo yàrá ní ìgbóná tí mo nílò. Ẹn, ó máa ń jẹ́ kí ilẹ̀ lẹ́ẹ̀ kó, kó wọ́nmu gan, ó dè máa ń jẹ́ kó dùn láti jókòó. Torí ẹ ni mo ṣe fẹ́ràn ẹ gan. Òun ni ìgbóná jẹjẹ tí mo fẹ́ràn jù nínú yàrá mi.

Ìgbà tí mo kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́, iyen táwọn olóyìnbo ń pè ní work proposal. Òhun ni oṣù mẹ́fà sẹ́yìn. Òhun ni mo kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́. Ìgbà náà ni mo fẹ́ gba, eh, mo fẹ́ gba iṣẹ́ ńlá kan tí mo mọ̀ pé mo lè ṣe dáradára. Mo dẹ̀ kọ ìgbékalẹ̀ iṣẹ́ fún un. Mo fi sí, mo, mo fi sí ilé iṣẹ́ tí mo ti fẹ́ gba iṣẹ́ náà. Mo dẹ̀ ri iṣẹ́ náà gbà. Ìgbà náà ni mo kọ ìgbékalẹ̀ iṣẹ́ gbẹ̀yìn, ní oṣù mẹ́fà sẹ́yìn.

Àwọn ojú òpó ayélujára tí mò ń lò, òun náà ni ẹ, ojú òpó ayélujára tí wọ́n ń pè ní Starlink. Starlink ni ojú òpó ayélujára tí mò ń lò. Ó jẹ́ òpó ayélujára tó dára gan, tó dẹ́ yára, ó yára gan. Òun ni opo ayélujára tí mo mọ̀ tó yára jù ní àgbáyé ní ọlọ́ ọwọ́ lọ́wọ́ báyìí. Ó yára kò dẹ̀ sí bí ti ó kì ń ṣiṣẹ́. Òun ni opoayélujára tí mò ń lò lọ́wọ́ lọ́wọ́ báyìí. Ehn òun ni mò ń, òun ni mo wà, òun ni ọ̀pá ayélujára tí mo wà, Starlink. Mo máa ń kọ́nẹ́tì ẹ pẹ̀lú WiFi. Mo dẹ̀ ti ń lò ó fún oṣù mẹ́fà nísìnyí.

Ehn mi kì í lo etí ìgbọ́ kankan. Mi kì í lo etí ìgbọ́ kankan. Iyẹ tí awon olóyìnbo ń pẹ ní earring head. Mi kì í lo etí ìgbọ́ kankan torí pé etí mi dára. Etí mi ò nï, kò ní wàhálà, kò dẹ́ ní etí mi máa ń gbọ́ràn dáradára. Kò sí ìgbà tí kò kín ń gbọ́ràn. Etí mi dára ní àtíkèkeré mi. Fún idí eyí mi ní ló etí ìgbọ́ kankan torí ẹ ni mi ṣẹ́ kín ló wọn.

Rárá, eyín o kí n fọ mi, eyín o fọ mi ri, ẹh eyín máa n fọ́ àwọn ẹlòmí àmọ eyín o fọ mi ri torí pé eyín mi dára mo jẹ máa n fọn eyín mi dáadáa, ẹh eyín mi de o olè gan, kò ní wàhálà nínú, kò de fùn mi ní wàhálà ri, olè o ma n jẹun dáadáa o de ma n jẹ ẹran dáradára. Fún díẹ̀ eyín o fọ mi ri, eyín o de dùnmi ri, kò de ro mí ríná, eyín mi o kò kò si kò fùn mi ní ìrora kankan rí tí o fi máa jẹ́ kín ló rí dọ́kítà eleyín.

Bí mo ṣe máa ń bá àwọn ẹlẹ́gbẹ́ iṣẹ́ ṣiṣẹ́ ni wípé mo máa ń bá wọn ṣiṣẹ́ pẹ̀lú ọgbọ́n, pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n àti ìrẹ̀lẹ̀ pẹ̀lú ìfarabalẹ̀ torí pé oríṣìíríṣìí èyàn ló wà. Àwọn ẹlòmíìdà máa ń tètè bínú ju ira wa lọ, á ní sùúrù ju ara wa lọ. Fún dí ẹ̀yìí mo máa ń bá àwọn ẹlẹ́gbẹ́ iṣẹ́ ṣiṣẹ́ pẹ̀lú sùúrù, pẹ̀lú ọgbọ́n kí ó má bá fa ìjà, kó má bá fa nǹkan tí à ní ọ̀rọ̀ wọ̀ ní yé ara wa mọ́ torí idí ẹ̀yìí mo máa ń bá wọn ṣiṣẹ́ pẹ̀lú ọgbọ́n, mo dẹ̀ máa ń bá wọn ṣiṣẹ́ pẹ̀lú òye. Tí mo ṣe máa ń bá àwọn ẹlẹ́gbẹ́ iṣẹ́ mi ṣiṣẹ́ nìyẹn.

Àwọn ohun èlò tí ó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi, òun náà ni àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa, àwọn kọ̀ḿpútà wa. Ehn, àwọn ẹ̀rọ ohun èlò méjì ló ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi, torí pé òun ni a fi ń ṣe gbogbo iṣẹ́ tí à ń ṣe. A máa ń lo kọ̀ḿpútà láti, láti tọ́jú gbogbo nǹkan nípa ibi ilé iṣẹ́ wa àti ọjà wa. A dẹ̀ máa ń lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa láti pe àwọn, àwọn oníbàárà wa àti àwọn tó ń bá wa rajà. Àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi ni yen.

Tí mo ṣe máà ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀ ni pé mo máa ń bá wọn lò, mo máa ń ìbáṣepọ̀ wa, mo máa ń bá wọn ṣe pẹ̀lú ìfẹ́, mo máa ń bá wọn ṣe pẹ̀lú ìrẹ̀lẹ̀ àti pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n. Torí pé tí n bá bá wọn ṣe pẹ̀lú ìfẹ́, ó máa ń jẹ́ kí wọ́n nífẹ̀ẹ́ mi, ọ̀ dẹ̀ kín ń gbégbé mi nítorí díẹ̀ yìí. Torí pé ó lè láti rí ẹni tó máa bá wọn ṣe pẹ̀lú ìfẹ́, tó máa bá àwọn alábáṣiṣẹ́pọ̀ ṣe pẹ̀lú ìfẹ́. Torí idí ẹ̀yìí mo máa ń bá wọn ṣe pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìfẹ́ àti ọgbọ́n. Kò lè rántí mi, kò lè rántí bí wọ́n ṣe, tí nu wọ́n ṣe dùn nígbà tí wọ́n wà pẹ̀lú mi. Fún idí ẹ̀yìí tí mo ṣe máa ń bá àwọn alábáṣiṣẹ́pọ̀ mi ṣe ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́. Mo máa ń jáde ní ibi iṣẹ́, mo máa ń lọ ṣe iṣẹ́ ní ìta náà ní àti ibi iṣẹ́ tí ilé iṣẹ́ bá ti rán mi. Ìgbà tí mo dẹ̀ ṣe ìgbéjáde ìgbẹ̀yìn, òun ni oṣù méjì sẹ́yìn. Òun ni mo ṣe ìgbéjáde ìgbẹ̀yìn ní ibi iṣẹ́. Oṣù méjì sẹ́yìn ni mo ṣe ìgbéjáde ìgbẹ̀yìn ní ibi iṣẹ́. Àti ìgbà yẹn mi tí ṣe ìgbéjáde ní ibi iṣẹ́. Àmọ́ máa ṣì ṣe ìgbéjáde mi ní ibi iṣẹ́ ní oṣù, ní oṣù kan. Lẹ́yìn oṣù kan, màá ṣe ìgbéjáde mi ní ibi iṣẹ́. Mo ò fẹ́ràn láti máa ṣe ìgbéjáde ní ibi iṣẹ́.

Tí mo bá ń lọ sùn, mo máa ń wọ aṣọ ibùsùn mi. Iye táwò, iye aṣọ táwòn olóyìnbo máa ń pè ní pìjámáks. Ó ni mo máa ń lọ sùn, ó ni mo máa ń wọ tí mo bá lọ sùn. Ó jẹ́ aṣọ tí ó ní, tí ó ní òun púpọ̀ lára. Ó dẹ̀ ní, ó ní ààyè, ó tóbi, ó wà kọ́nfọ̀tébù. Ó jẹ́ aṣọ tí èèyàn máa ń wọ tó máa ń rọ̀ lára ayùn. Ó ni mo máa ń wọ tí mo, tí mo bá lọ sùn, ní gbogbo ìgbà tí mo bá lọ sùn.